Iṣẹ́ jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa ṣe ní ọ̀pọ̀lọpọ̀. Mi ò kí sábà máa pàrọ̀ ọ̀kan nígbàtí iṣẹ́ bá pọ̀. Ṣùgbọ́n tó bá jé pé isẹ́ tí wọ́n sanwó fún mi fún ni, ti won sì da ọjọ́ tí máa fún wọn ní ìṣe náà, mi ò ní ǹkan tí máa ṣe ju pé kí n jókòó tìí síbẹ̀ lọ, kó máa rẹ̀ mí kí n máa ku lọ báyìí. Mo máa ṣe iṣẹ́ ẹ̀ náà bí wọ́n ṣe sọ pé kí n ṣe. Ṣùgbọ́n tó bá jé pé iṣe tí wọ́n kò sanwó fún mi ni, tó jẹ́ iṣẹ́ ara mi, mo lè sì mí, mo lè dájọ́ síí, kí n ṣe nígbàtí iṣẹ́ bá pọ̀ jù, kí n da duro sí ẹgbẹ́ kan náà tí bá pari tọ ọwọ́ mi tán. Màá sẹsẹ̀ wá padà sórí ẹ̀ láti ṣe. Ṣùgbọ́n tó bá je pé ṣe tó sanwó fún mi fún ni, ti won sì da ọjọ́ tí máa dá iṣẹ́ náà padà, kò sí ǹkankan tí máa ṣe o. Kò sí ṣíṣe, kò si aìṣe. Mo gbọ́dọ̀ ṣe iṣẹ́ yẹn. Kí iṣẹ́ náà pọ̀ jù bẹ́ẹ̀ lọ, mi ò lè pàrọ̀ ọ̀kan. Ese pupo.

Rárá o, mi ò ní gíláàsì oorun, ṣùgbọ́n màmá mi àti bàbá mi wọ́n ní gíláàsì oorun tí wọ́n ma ń fi sùn. Nítorí pé kí ni àgbàlagbà ni wọ́n, wọ́n ti di arúgbó, gíláàsì oorun yẹn ni wọ́n máa ń lò láti fi sùn dáadáa ní alẹ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀lọpọ̀ torí pé kí ni órí Íńtánẹ́ẹ̀tì lo yára jù láti ra ǹkan. Èèyàn ò ní láti kúrò nínú ilé rẹ̀ kó tó ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ìdí nì eyí tí mo fi fẹ́ràn láti má ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ọjọ́ tán má gbé wá sílé mi, oye tí má ra ọkọ̀ tó má fi gbé wá gbogbo ẹ̀ ni má rí lórí ibẹ̀ tí yóò sì ní dá mi ní àgàrà. Torí ẹ ni mo ṣe fẹ́ràn láti má ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ torí pé kí ni mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ lọ́pọ̀lọpọ̀ àti kékeré mi sì ni mo ti fẹ́ràn rẹ̀ torí màmá mi máa ń ra ohun ọ̀ṣọ́ lọ́pọ̀lọpọ̀ fún èmi àti àwọn àbúrò mi. Láti ìgbà yẹn ni mo ti fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́, ohun ọ̀ṣọ́ sí etí, ohun ọ̀ṣọ́ sọ́rùn, ohun ọ̀ṣọ́ síì ọwó, ohun ọ̀ṣọ́ sí ẹsẹ̀. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀, mo fẹ́ràn rẹ̀ gidi gan ni, ẹ̀ṣé.

Oríṣìíríṣìí ǹkan ni mo rántí nípa ìgbà ọmọdé mi tó sì máa ń dùn mọ́ mi gidigidi gan an torí pé kí ni, mo tún fẹ́ràn láti padà sí ọmọ kékeré mi torí ígbà tí mo wà kékeré tí mọ jẹ́ ọmọdé, mi ò ń ṣe nǹkan kan, mii sàn owó ilé, mii san owó iná, mii san owó ǹkan kan, àwọn òbí mi ló ń ṣe fún mi. Oúnjẹ tí a máa ń jẹ, erépà tí a máa ń ṣe, gbogbo ẹ̀ ló dùn. Tó fi jẹ́ wípé mi ò le gbàgbé ìgbà ọmọdé mi tó fi mú mi láti máa rántí ìgbà ọmọdé mi, bá ṣe máa ń jẹ ẹran ọdún, táa ń já adiẹ ọdún, táa máa lọ sí ilé ọdún, táa máa lọ ṣeré níbẹ̀, táa máa ṣere láti ìletò sí ìletò. Gbogbo àwọn ǹkan tí mo rántí nípa ìgbà ọmọdé mi náà nìyẹn, ẹ ṣé.

Ìrọ̀rí, ẹyọ kan péré náà ni o. Èyí tí mo jẹ máa ń lò tí mo bá fẹ́ sùn ni ti máa ń gbé síbi ìgbèrí mi, òun ni mo máa ń lò ó. Ṣùgbọ́n mo ní ìrọ̀rí méjì tó wà ní orí ibùsùn mi, ṣùgbọ́n ẹyọ kan péré mo máa ń lò tó sì rọ bínibíni tó rọ̀ tó máa ń jẹ́ kí n sùn dáadáa.

Mi ò lè ká iye ìgbà tí má n wo àwòrán ní ojojúmọ́ o, torí pé kí ni? Mo ní nǹkan tó pọ̀ lọ́wọ́ mi tí mo má n ṣe. Mo màá lọ ibi iṣẹ́, màá ṣiṣẹ́. Ṣùgbọ́n ìgbàkígbà tí bá ti rántí ni, òun ni ma n wo àwòrán lójojúmọ́ o. Kò níye ìgbà, ìgbà tí bá ti rántí ni, màá fẹ́ wojú mi, màá fẹ́ wo bi moti ri, màá fẹ́ wo bí ara mi ṣe rí. Ẹ̀ṣẹ́ púpọ̀.

Ah! Àìmọye ìgbà tí mo ti ṣíṣe ọ̀fẹ́ o. Ah! Àwọn olùbárà kan wà tó jẹ́ wípé wọ́n san ní orí gidigidi gan, wọn ò kí ń fẹ́ sanwó. Àwọn èèyàn tó máa ń pè ní àwọn òrun tọ́nà sóko, òru tọ́mọ sóko, tán tàn yín pé kí ẹ wá ṣiṣẹ́, pé àwọn ó fún yín ní owó tí èèyàn bá ti wá parí iṣẹ́ náà tán, wọn máa máa sọ oríṣiríṣi àlàyé. Emi ranti n gba kékeré mi ni ibi tí mo ti lọ ṣiṣẹ́, n ta ti ń fọ ọkọ̀. Ní a bá ṣiṣẹ́ o, a bá ṣiṣẹ́ oṣù mẹ́ta, wọ́n ó sanwó fún wa o. Bàbá oníṣẹ́ bẹ̀rẹ̀ sí í sọ pé, "Ẹ̀hn íjọba o ti sanwó, íjọba o ti sanwó." Ibinú lemi àti àbúrò mi, a fi kúrò ń bẹ. Nígbà tí a wa kúrò mẹ́ta, ọ bá sọ wípé wọ́n ti sanwó. Oṣù mẹ́ta ni mo fi ṣíṣe ọ̀fẹ́. Nídi eyìí mo ti ṣíṣe ọ̀fẹ́ dáadáa lọ́pọ̀ yanturu.

Oṣù tí ó kọjá ni mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi. Ní ibi iṣẹ́ mi dẹ̀ kẹ̀ rèé wọ́n máa ń kọ́ wa ní ohun tuntun lóòrèkóòrè kí a bá lè dàǹga já lẹ́nu iṣẹ́ wa, kí iṣẹ́ kankan kó má lè yọ wa lẹ́nu. Ṣùgbọ́n oṣù tí ó kọjá ni nígbà tí mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi, èṣì púpọ̀ lọpọ̀.

Ẹn, gbogbo ẹrù mi ni màá n dí sí ojú kan nítorí ẹ, àkópò fún ìrìnàjò kò kí ń fún mi ní wàhálà torí gbogbo ẹrù mi ni màá dì sínú àpò ẹrù mi tí ó sì níí fún mi ní wàhálà. Gbogbo ẹrù mi máa kópapò sójú kan kó má bá yọ sọnù lẹ́yọ̀ kankan ìdí ní èyí. Bẹ́ẹ̀ náà ni mo se máa ń ṣe àkópò fún ìrìnàjò mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo aṣọ ìbora fi bo ara mi nígbàtí mo máa ń sùn, torí pé kí ni, ó jẹ́ nǹkan tó mọ́ mi lára. Láti kékeré mo sì máa ń bo ara mi nítorí ẹ̀fọn àbí torí òtútù. Torí ẹ́ náà mo se máa ń bo ara mi tí bá ti ń sùn. Aṣọ ìbora sì jẹ́ nǹkan tó jẹ́ wípé ó ti mọ́ mi lára tipẹ́tipẹ́. Aṣọ náà ó tóbi ni o, ó kéré ni o, mo máa fi bo ara náà ni. Ó tiẹ́ lẹ̀ máa ju ipéńpé aṣọ ọwọ́ lọ, mo máa fi bo ara bẹ́ẹ̀ náà ni. Torí pé kí ni, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe ní alẹ́ tí bá ti fẹ́ sùn lórí ibùsùn mi. Ẹ ṣé.